Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́. Mo máa ń po owó mọ́ dáadáa. Tí mo bá ti ṣiṣẹ́, tí mo gbowó, tí owó tí mo fẹ́ lò bá ti tó, elé tó bá kù, mo máa ń pa mọ́ fún jọ̀ọ́ mi.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀, òun ni ìròyìn. Mo máa ń gbọ́ròyìn, news, mo tún máa ń gbọ́ music tí mo bá ti wà nú ọkọ̀. Àwọn nǹkan tí mo máa ń gbọ́ nìyẹn. Mo máa ń gbọ́ gospel music títí tí màá fi débi tí mò ń lọ.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ tó three litres or four litres. Àmọ́ ní ìsìn tá ń gbàwẹ̀, mi kì í mu omi dáadáa. Omi tí mò ń mu lóojọ níìsín mi kò ju two litres lọ torí a ń gbàwẹ̀. But normally four, three to four litres ni mo máa ń mu lóojọ.

A! Mo mọ bí wọ́n ṣe ń wẹ̀ dáadáa. Mo máa ń swim. Mo máa ń swim. Mo máa ń lọ swimming. Swimming is one of my best hobby. Mo like àti máa luwẹ̀. Mo máa ń wẹ̀ nínú odò. Mo tún lọ sí swimming pool lọ swim. So, mo mọ bí wọ́n ṣe ń wẹ̀ dáadáa.

Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀, òun ni bread àti tea, ìgbà mí ògì, àti moimoi, tabi ogi àti ẹ̀wà, tabi ogi àti àkàrà, ìgbà mí noodles mo máa ń jẹ láàárọ̀.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ because ìmọ́lẹ̀ òwúrọ̀ is the breaking of a new day. Mo máa ń fẹ́ràn rẹ̀ dáadáa ju ti ìrọ̀lẹ́ lọ.

Aago márùn-ún ni mo ṣètò àláàmù agogo ìjí mi. Tí aago márùn-ún àárọ̀ bá ti lu, àláàmù mi máa ṣoundi, ìgbà yẹn ni mo máa ń jí. So aago márùn-ún kùtùkùtù láàárọ̀ ni mo máa ń jí. Bẹ́ẹ̀ ni lójoojúmọ́ taimu tí mo máa ń jí ni yen.

Movie ni mo máa ń wò nígbà tí mo bá lọ sùn. Mo máa ń wo movies kí n tó lọ sùn, mo tún máa ń gbàdúrà kí n tó lọ sùn. So àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn nìyẹn movies pẹ̀lú àdúrà.

Ìgbà méjì ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná. Ọwọ́ ọ̀sán tí mo bá ti ń lo fóònù mi, ó máa ń gbóná. Then tí ó bá tún ti dalẹ́, alẹ́ ló máa ń gbóná jù torí alẹ́ ni mo máa ń lò ju. In the night hour ló máa ń gbóná jù.

Tébù iṣẹ́ mi tóbi gan, workstation la máa ń lò. So àwa mẹ́rin la dé máa ń lo tébù yẹn. Wọ́n partition ẹ̀ for four users, that is four staff. Each staff with his space for computer, desktop computer. Bí tébù yẹn ṣe tóbi ni ẹ́, so nǹkan tí a máa ń lò ní ọ́fíìsì wa ni ẹ́

Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí fún neighbour mi. Olùkọ́ ni mí, teacher ni mí. So time kan wà tó jẹ́ pé mo bá neighbour mi ṣe lesson fún ọmọ ẹ̀. Kó dè sanwó, mi ò gbowó because we are neighbours. Mo máa ń ṣe home lesson fún àwọn ẹlòmíì tí mo ń gbówó lọ́wọ́ won, but mo bá neighbour mi ṣiṣẹ́ yẹn mi ò gbówó. Àwọn iṣẹ́ kéékèèké kéékèèké kan náà tún wà tó jẹ́ pé mo máa ń béèyàn ṣe tí mi ò kí ń gbówó, so mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́

Ibi ti mo fẹ́ lọ fún ìsinmi ni UK, especially England. Mo fẹ́ lọ sí ìlú Manchester, kí n le lọ sí Manchester United Stadium, ìyẹn ni Old Trafford. Kí n lọ rí àwọn pl-- àwọn club mi live because I'm a Manchester United fans. So if there's any place i like to go for holidays is Manchester, England.

Mo fẹ́ràn kíkọrin dáadáa, mo fẹ́ràn orin kíkọ. Àti ìgbà tí mo ti wà kékeré, mo ti wà ní choir, mo ń kọrin ní church. Ìgbà tí mo dẹ̀ ti wá dàgbà ń sì yín, èmi gan compose orin títè mi tí mò ń kọ. Mo like orin dáadáa, mo dẹ máa ń kọrin.

Àwè tí mo fẹ́ràn jù nísìnyí òun ni ìyàwó mi. Ìyàwó mi ni my best friend, my wife is my best friend. Mo láwọn ọ̀rẹ́, mo ń láwọn àwè tí mo fẹ́ràn, ṣùgbọ́n nísìnyí òun, ìyàwó mi ni mo fẹ́ràn jù ní gbogbo àwọn ọ̀rẹ́ mi. My wife is my best friend. Now, that's it.

Mo máa ń dé ní àkókò, mo máa ń dé ní àkókò tí mo bá ti parí iṣẹ́. Iṣẹ́ wa a kì í pẹ́ ju. Tí mo bá ti parí iṣẹ́ ilé ni mo ń bọ̀.ojoojúmọ́. Kí aago márùn-ún àbọ̀ tó lù ú, mo ti délé. So mo máa ń dé ní àkókò.

Mo ní ẹranko ọ̀sìn, mo lajà, mo dẹ̀ ní àwọn adìyẹ, àwọn adìyẹ broilers, mo máa ń sìn wọ́n Ìyẹn tí mo bá ti sìn wọ́n tó ń dàgbà díẹ̀, mo máa ń jẹ nínú wọn, mo tún máa ń tà á But(sugbon) mo ní àwọn ajá tí mò ń sìn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni football pẹ̀lú swimming. Mo láìkì football gan, mo de láìkì swimming. Àwọn eré ìdárayá tí mi tí mo fẹ́ràn jù ni yẹ́n. Wrestling mọ̀ọ́kan máa ń wò ó ni, àmọ mí lè ṣe wrestling.